Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu pirotíìnì nítorí pé wọ́n máa ń ṣe àgọ́ ní ore lára dáadáa. Wọ́n dẹ máa mú kí ara èèyàn ní àwọn èròjà eléyìí tí ọ nílò, nítorí náà bẹ́ẹ̀ ni mo máa ń mu àwọn ohun mímu pirotíìnì dáadáa àti ní òrèkóòrè.

Ìmọ̀ ohun tuntun tí mo fẹ́ kọ́ ni ti ẹ̀rọ ayára bíi àṣá àbí kọ̀ǹpútà láti lè mọ bí wón ṣe ń táìpù dáadáa. Nǹkan tí mo fẹ́ràn láti kọ́ nìyẹn. Ìmọ̀ ohun tuntun tí mo fẹ́ kọ́, òun nìyẹn mo dẹ̀ ṣi máa kọ́ nígbà tí n bá ráayè láti kọ́

Ògì ni oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù. Ògì àti àkàrà jẹ́ nǹkan tí ó ṣe pé ó dùn ni opọ̀lọ̀pọ̀ ó dẹ̀ lọ sí ara wọn dáadáa. Ìgbà mìíràn mo lè sọ wípé bóyá ẹ̀kọ, ṣùgbọ́n ẹ̀kọ àti ògì wọn sún mọ́ra wọn pẹ́kípẹ́kí dáadáa. A lè sọ pé ikan náà ni wọ́n.

Màá sọ wípé ìgbékalẹ̀ iṣẹ́ ilé tí mò ń ṣe yí ṣé ó jẹ́ eyo kan ṣoṣo, boyá bí ọ̀sẹ̀ mẹ́ta àbí oṣù méjì kẹ́yìn. Bẹ́ẹ̀ni, ìgbà yẹn ni mo kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ kẹ́yìn, nítorí pé mo fẹ́ fi àwọn ǹkan kan mọ ǹkan tí mò ń ṣe. Nítorí náà mo nílò àti ṣe ìgbékalẹ̀ iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Nítorí ọwọ́, mò ń bẹ fún ìwé kíkọ náà ni. Nítorí kí ni èrèdí tí ènìyàn bá ní ọwọ́ tí ò le fi kọ ìwé. Nítorí náà bẹ́ẹ̀ ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo dẹ̀ gbàgbọ́ pé gbogbo ènìyàn ló ń kọ ìwé pẹ̀lú ọwọ́ náà, bí i tì tèmi. Ẹ ṣéun.

Kí ni èmi máa ń ṣe nígbà tí mo bá sín? Kò sí nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá sín. Tí báti síná na ni mo síni yẹn. Àwọn tí ó wà ní agbègbè mi máa sọ wípé, pẹ̀lẹ́, pẹ̀lẹ́, ìmíràn mo mi. Mo dẹ̀ lé mú mi nígbà mìíràn tí n bá sín. Nítorí náà mo máa ń sín. Tí báti sín, óti tọ̀n nà nìyẹn.

Rárá, eyín ò kí ń fọ́ mi. Nítorí eyín mi jẹ́ eléyìí ti mo máa ń fọ̀ ní ojoojúmọ́. Èmi kò dẹ̀ sí ní àrùn jẹjẹrẹ ti eyín àbí àrùn eyín tó ṣe pé bóyá eyín mi jẹ. Nítorí náà, eyín ò kí ń fọ́ mi. Eyín mi wà láàyò àti àlàáfíà. Ó dẹ̀ dára dáadáa.

Rárá, èmi ò mọ̀ bí a ti ń pa ẹja. Bóyá ní ọjọ́ kan ní iwájú, mo lè sọ wípé mo fẹ́ kọ́ bi a tí ń pẹja fún ìdárayá àti fún ǹnkan mìíràn. Ṣùgbọ́n, bá yí, èmi ò mọ̀ bí a ṣe ń pẹja nítorí mi ò kí ń ṣe apẹja rárá àti rárá.

Èmi ò kín ṣe ọdẹ, mi ò dẹ̀ mọ eleyi tí wọ́n ń pè ní ìṣẹ́gun ọdẹ nítorí náà mi ò lè sọ ìgbà tí èèyàn bá lọ sí ìṣégun ọdẹ. Rara àti rara, mi ò kín ṣe ọdẹ, mi ò dẹ́ kí n lọ sí ìṣégun ọdẹ nítorí náà mi ò mọ̀ kankan nípa ìbéèrè eléyìí tí ẹ béèrè yìí.

Ní òrékóòrè tí ó bá ti wù mí ni mo máa ń gé irun mi. Irun mi jẹ́ èléyìí tó ṣe wí pé mo fẹ́ràn láti máa gé e dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bí ó tilẹ̀ jẹ́ wí pé kò wú àwọn nǹkan ṣùgbọ́n ó wù mí. Nítorínà ìgbà tó bá wù mí ni mo máa ń gé irun mi lóòrèkóòrè, ìgbà tó bá dẹ̀wù mí máa dì í.

Kò sí àṣà tí ẹbí mi máa ń ṣe rárá àti rárá ju eléyìí ti Krìstẹ́nì àti ìgbàgbọ́ ti Krìstẹ́nì. Àṣà tí a máa ń ṣe nìyẹn láti ṣe ọjọ́ ìbí Olúwa wa àti olùgbàlàwà èléyìí tí a bí fún ẹ̀ṣẹ̀ wa. Nítorí náà, kò sí àṣà tí a máa ń ṣe ju yẹn lọ.

Oṣù ekejìlá ni a bí mi, eleyi tí à ń pè ní December. Nítorínà oṣù tí a bí mi, òun nìyẹn gangan tó ṣe wípé wón bí mi tí wón sì ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi, èyí náà tí èmi náà máa ń ṣe ìrántí rẹ̀ ní ọdọọdún.

Gidi gan ni, mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata. Àwọn kan máa ń sọ wípé ẹ̀mí tí ò jẹ ata, èmí yẹpẹrẹ ni. Mo mú ọ̀rọ̀ ìsọ́kán mi dáadáa, nítorí náà mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tí ó ní ata gan ni. Mo fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nítorí náà oúnjẹ mi máa ń ní ata.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ dáadáa. Nítorí pé iṣẹ́ mi jẹ́ nǹkan tó ṣe wípé ó lè lọ ní wákàtí gbooro ní ọ̀pọ̀lọpọ̀. Nítorínà bẹ́ẹ̀ ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ní ìgbà tí ó bá yọ láti ṣiṣẹ́ ju wákàtí lọ. Ìgbà mí mo dẹ kì ń ṣiṣẹ́ tó wákàtí.

Rárá, mi ò fẹ́ràn láti máa lọ sí etíkun. Nítorí pé etíkun jẹ́ ibi tí omi pọ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀. Ó dé ṣòro láti lọ. Nítorínà mi ò kí n lọ sí etíkun rárá àti rárá. Mi ò fẹ́ràn rẹ̀ bí ó ti wù kí ó kéré mọ́.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù ní ọ̀pọ̀. Tó bá ti e jẹ́ pé òtútù kìí mú mi lọ títí àbí tí ara mi fẹ́ràn òtútù gidi gan, ṣùgbọ́n nígbà mìíràn mo máa nílò láti wọ̀. Nítorí náà bẹ́ẹ̀ ni mo fẹ́ràn, mo dẹ̀ ní aṣọ òtútù tí ó tó bí i mélòó kan.

Nǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀ kò ní pàtó. Ṣùgbọ́n mo máa ń jẹ àwọn oúnjẹ tí ó dára fún àgọ́ ara tí ò sì wúwo dáadáa ní òwúrọ̀. Nítorí ní òwúrọ̀ ara ò fẹ́ oúnjẹ tí ó wúwo, ó nílò oúnjẹ tí ó fúyẹ́ láti lè mú kí ara rẹ̀ kí ó máa wúwo.

Mo máa ń wọ ìbọ̀wọ́ lẹ́ẹ̀kọ̀kan nítorí ó dependi lórí nǹkan tí mo bá fẹ́ ṣe tí mo nílò láti mọ ìbọ̀wọ́. Nítorí náà lẹ́ẹ̀kọ̀kan tí mo bá nílò ìbọ̀wọ́ àbí tí ìbọ̀wọ́ bá nílò nǹkan tí mo bá fẹ́ ṣe, mo máa wọ ìbọ̀wọ́ dáadáa bẹ́ẹ̀ ni.

Mo fẹ́ran cheese lórí pizza nítorí cheese jẹ́ ara àwọn ǹkan tó ṣe pé ó máa ń mú kí pizza dùn lọ́pọ̀lọpọ̀. Pizza ni mo máa ń jẹ, cheese àti ẹran elé ti ó bá rọ̀ dáadáa, mo fẹ́ràn rẹ̀ lórí pizza àti pizza náà kò gbóná.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Tí ó bá jẹ́ pé nǹkan tí o fẹ́ gbọ́ nìyẹn, mo ní àgbàlá òjò. Èmi ò mọ̀ nkan tí àgbàlá òjò jẹ́ ní pàtó ṣùgbọ́n máa sọ wípé mo ní àgbàlá òjò. Nítorí tí òjò bá rọ̀, ó níbi tí ó máa lọ àbí ibi tí ó máa gbà kọjá. Mo ní àgbàlá òjò.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Nínú ọ̀sẹ̀, ó kéré jù, màá lọ sí ilé ìjọsìn ní ẹ̀rẹ̀ méjì, a bí ẹ̀rẹ̀ mẹ́ta. Ẹ̀ẹ̀ mẹ́ta ó kéré jù, mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọ̀sẹ̀ ní ẹ̀rẹ̀ mẹ́ta. Ilé ìjọsìn jẹ́ ibi tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni etí mi dára, ó dẹ̀ sì máa ń gbọ́ràn dáadáa jù bí ó ti yẹ lọ. In fact, ó gbọ́ràn dáadáa, ó dára jù nítorí ohun kékeré kan báyìí mo ti gbọ́. Tí n bá sùn, tóhun kékeré bá lọ, tó bá kọjá, mo máa gbọ́. E lè jẹ́ kí n mọ̀ pé etí mi dára ní ọ̀pọ̀lọpọ̀.

Mo máa ń fọwọ́ ni ojojúmọ́ dáadáa ní orekoore, tí bá lọ sí ilé ìyàgbẹ́ àbí tí bá ń dáná, àbí tí ó bá nìkan tí mo ń ṣe, mo máa ń fọwọ́ dáadáa. Nítorí wọ́n sọ wípé ìmọ́tótó òun ló lè ṣẹ́ ogun àrùn gbogbo. Nítorí náà ìmọ́tótó ọwọ́ ó ṣe pàtàkì jùlọ torí ohunkóhun ni a máa ń fi ọwọ́ jẹ.

Mi ò lè sọ yé ìgbà tí mo máa ń fọ ọwọ́ ní ojúmọ́, ṣùgbọ́n mà á sọ wípé mo máa ń fọ ọwọ́ mi dáadáa ní ojúmọ́ nítorí pé ìmọ́tótó ọwọ́ ò ṣe pàtàkì gidi gan. Kí láti máa fọ ọwọ́ dáadáa ó ṣe pàtàkì nítorí oríṣiríṣi nǹkan là ń fi sẹ́nu nípa ọwọ́ nítorí iná láti máa fọ ọwọ́ dára.

Mo fẹ́ràn láti máa jẹ èso ápù. Ṣùgbọ́n mi ò lè jẹ ní ọ̀pọ̀ nítorí pé ìgbà mìíràn máa ń mú kí àyà ta mi. Ṣùgbọ́n ọ̀gẹ̀dẹ̀, mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ tó ṣe wí pé ó kọjá ojú ìkanlọ. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ dáadáa nítorí adùn rẹ̀.

Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú jẹ́ eleyi tí ó tóbi tí ó dẹ̀ ní ọ̀pọ̀ ààyè dáadáa, nítorí pé èmi fẹ́ràn láti jẹ́ èèyàn kan tí ó tóbi ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí náà, èrò fún iṣẹ́ ọjọ́ iwájú ni ó jẹ́ èrò dáadáa àti èrò tí ó gba owó lọ́pọ̀lọpọ̀.

Rárá mi ò tíì lọ sí Àgọ̀ rí. Mi ò dẹ̀ mọ̀ ibi tí Àgọ̀ wà. Nítorí náà, màá sọ pé, rárá mi ò tíì lọ síbẹ̀ rí. Mi ò tíì lọ sí Àgọ̀ rí. Rárá àti rárá, mi ò dẹ́ti gbọ́ nípa rẹ̀ rí, ibi tí Àgọ̀ wà àbí ibi tí ó sì í. Nítorí náà, rárá.

Mo máa ń pàrọ̀ ọkọ̀ mi ó depend lórí nǹkan tí mo bá ń rò ní àkọ́kọ́. Nítorí náà, ó máa n ṣe pataki àti kókó láti pàrọ̀ ọkọ̀ mi sí nǹkan tí ó dára àti láti ṣe nǹkan tí n bá fẹ́ ṣe. Nítorí náà, bí mo ṣe máa ń pàrọ̀ ọkọ̀ mi kò ní ikàn pàtó ṣùgbọ́n màá sọ wípé mo máa ń pàrọ̀ rẹ̀

Mi ò lè sọ nígbà kan pàtó tí ó kèyin tí mo lọ wo ẹ̀yìn nítorí ojú mi ò dé ẹ̀yìn. Mi ò dẹ̀ mọ ǹkan tí ẹ̀yìn jẹ́ ní pàtó. Nítorí náà, mi ò lè sọ pàtó nígbà wo ni ó kíyè tí mo lọ wo ẹ̀yìn. Ṣùgbọ́n bóyá màá sọ wípé mo lọ wo ẹ̀yìn.

Rárá, mi ò fẹ́ràn láti rin òkè. Nítorí òkè jẹ́ ǹkan tí ó nira gidi àti ǹkan tí ó nira ní àti gùn. Nítorí náà, mi ò fẹ́ràn láti rin òkè. Mo fẹ́ràn láti rin ìsàlẹ̀ tobe ge dáadáa. Ǹkan tí mo fẹ́ràn nìyẹn. Mi ò fẹ́ràn láti rin òkè.

Èmi ò mọ̀ nǹkan tó ń jẹ wà ní òru, ṣùgbọ́n màá sọ pé rárá mi ò fẹ́ràn wà ní òru. Mi ò dẹ̀ fẹ́ràn wà ní òru, nítorí mi ò mọ̀ bí a ti ń fẹ́ràn wà ní òru àti àwọn tí mò ń fẹ́ràn ní òru. Mi ò mọ̀ wọ́n rárá àti rárá nítorí náà rárá.

Rárá, mi ò kí ń má ṣe eré ìdánì. Nítorí mi ò mọ̀ nípa eré ìdánì tó bẹ́ẹ̀ àbí jùlọ bẹ́ẹ̀. Mi ò tíì ẹ mọ̀ nípa rẹ̀ rárá kí n sọ́. Nítorí náà má sọ pé mi ò kí ń ṣe eré ìdánì. Mi ò sì máa ń ṣe eré ìdánì.

Rárá, mi ò fẹ́ràn áti máa rin àtẹ̀gùn. Bóyá máa sọ pé mo fẹ́ràn láti máa rin àtẹ̀gùn, tí ó bá ní ibi tí ó bá ní àtẹ̀gùn, mo nílò láti rìn àbí. Nítorí náà, mo máa ń rin àtẹ̀gùn. Ṣùgbọ́n kìí ṣe pé bóyá èmi fẹ́ràn láti máa rin torí láti fẹ́ràn láti máa rìn, wà máa rìn dáadáa lóòrèkóòrè.

Mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe nípa ṣíṣètò kí n mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe gangan. Nítorí náà, màá nílò láti lọ wá àwọn nǹkan tí a máa fi ṣiṣẹ́ yẹn àti láti mú kí gbogbo rẹ̀ wà ní ètò ní ètò kí ó má sì ṣe sí àwọn àṣìṣe níbẹ̀. Nítorí náà àwọn iṣẹ́ àkànṣe bí mo ṣe máa ń ṣe wọ́n nìyẹn.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi nígbà tí iṣẹ́ bá pọ̀ ni wípé mo máa ń ní sùúrù, mo dẹ̀ máa ń jé kí ọkàn mi mọ̀ pé iṣẹ́ pọ̀ o kí a dè mura láti ṣe, a dè máa ṣe ni. Nítorí náà, ọkàn mi máa dúró pé bẹ́ẹ̀ ni, iṣẹ́ pọ̀ ṣùgbọ́n a máa ṣe é.

Béèni mo ti dúró lò èrò ayárabíàṣá fún òjò kan rí àti jù òjò kan ló. Ìgbá yẹn ni mo mọ wípé ẹ̀rọ ayárabíàṣá lè gba àsìkò púpọ̀ lọ́wọ́ ẹni. Nítorí náà, béè ní jú òjò kan àbí òjò méjì lò, mó ti dúró ló èrò ayárabíàṣá.

Lílo àkókò nígbà tí mo bá wà nínú ìlà, ó jẹ́ ǹkan tí ó ṣe wí pé onísùúrù ló lè ṣe, nítorí ó lè tètè rẹ̀ ọ́ nígbà tí ó bá wà nínú ìlà. Nítorínà lílo àkókò, ó máa ń jẹ́ ǹkan tí mo rò bóyá wí pé ó máa ń mú kí ènìyàn pàdánù àkókò. Ṣùgbọ́n ó depend lórí ǹkan tí ènìyàn bá fẹ́ ṣe, bóyá bó ṣe wà important sí.

Èmi ò mọ̀ nǹkan tí ó ń jẹ́ àfojúsùn tita, màá sọ wípé rárá èmi ò kí máa ń pàdé àfojúsùn tita mi nítorí èmi ò mọ̀ nǹkan tí ìtumọ̀ ẹ̀ yẹn jẹ́ rárá àti rárá, màá sọ wípé kí ìwọ wá ìtumọ̀ rẹ̀ kí o sì wòó dáadáa bóyá ǹkan tí o sọ ó correct.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe. Nítorí káàdì ìṣe jẹ́ káàdì ìdánimọ̀. Eléyìí tí ó máa mú kí o wọlé sí ibi iṣẹ́. Nítorí náà tó de máa ń mú kí àwọn èèyàn mọ iṣẹ́ tí ọ́ ń ṣe. Nítorí náà mo ní káàdì iṣẹ́. Ní ọjọ́ iwájú, bí ile tí ẹ lè wu kó ṣe jẹ́

Bẹ́ẹ̀ni, mà á sọ pé mo mọ̀ bí a ti ń fò nítorí gbogbo ènìyàn ni ó máa ń fò. Nítorínà mi ò rí limọ̀ kan tí ó ń jẹ fò, ṣùgbọ́n mà á sọ pé bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fò. Ní ìtumọ̀ rẹ bí bá ti le jẹ́ kí o ṣe rí ìtumọ̀ kó ìtumọ̀ tí o bá ṣe le wò kó jẹ́ tí o bá lérò. Bẹ́ẹ̀ni.

Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìnà mi bí mo ṣe ń rántí gbogbo ọ̀rọ̀ náà ni. Tí n bá sọ wípé mo sọ ọ̀rọ̀ kan tí kò lẹ́tọ̀ọ́ tí mo dẹ̀ ríi pé bóyá ó jẹ́ ọ̀rọ̀ àṣìnà, mo máa ń rántí rẹ̀ bí mo ṣe máa ń rántí gbogbo ọ̀rọ̀ tí n bá ti ń sọ náà ni. Bẹ́ẹ̀ni, bí ó ṣe jẹ́ gẹ́gẹ́ gan nìyẹn.

Èmi ò mọ nǹkan tí ó ń jẹ́ ìgbónájẹjẹ lọ títí, màá fẹ́ kí o túmọ̀ rẹ̀ ní ìgbà míràn tí o bá fẹ́ fún mi ní ìbéèrè. Nítorí àwọn ìbéèrè kọ̀ọ̀kan wọ̀nyí wọ́n jẹ́ àwọn èléyi tí kò kọ́rẹ́ẹ̀tì rárá àti rárá. Nítorí náà mi ò mọ nǹkan tí ó ń jẹ́ ìgbóná jẹjẹ.

Èmi o kín ṣe ẹyẹ, tí máa sọ pé mo máa ń fò. Nítorí náà mi ò mọ irú ìbéèrè yìí tí ó ní pé ìgbà wo ni o kẹ́yìn ń fò. Èmi ò mọ ìgbà tí mo kẹ́yìn ń fò, nítorí mi o kín ṣe ẹyẹ àbí àdàbà tàbí àdán. Nítorí náà mi ò mọ̀, mi ò dè rántí.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà. Nítorí ètò ààbò kọ̀ǹpútà jẹ́ ǹkan tí o nílò ní àtiní, nítorí pé ó possible kí wọ́n hack kọ̀ǹpútà rẹ, nítorí náà ètò ààbò kọ̀ǹpútà o ṣe pàtàkì. Bẹ́ẹ̀ni, mo ní.

Mo fẹ́ràn àkókò ọdún December tí ayẹyẹ ọjọ́ ìbí Kristi àti ti ọ̀sẹ̀ kẹrin eléyi to jẹ́ ayẹyẹ ọdún tí Jesu Kristi jínde nínú òkun. Àwọn ọdún tí mo fẹ́ràn jù ló nìyen nítorí pé ó jẹ́ ọdún tí ó ma ń dùn lọ́pọ̀lọpọ̀.

Èmi ò mọ̀ nǹkan tí ó túmọ̀ sí àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni ó ń lò. Nítorí kí ló lè jẹ́ ìṣe ìgbọ̀nsẹ̀ tí àwọn èèyàn máa ń lò. Èmi ò mọ̀ rárá àti rárá o, nítorí náà ìbéèrè yìí èmi ò lè túmọ̀ rẹ̀ rárá àti rárá nítorí pé ó dojú rú.